Ṣée o ní àwòrán ara? Bẹ́ẹ̀ni mo ní àwòrán ara. Àmọ mi kì í n sábà pìn kiri. Torí pé kí ni tèmi ni. Páapaa jùlọ ìyẹn tí mi ò báa yà dáadáa. Bẹ́ẹ̀ ni, n màá n tọ́jú ẹ̀ fúnra mi ni. Ó ní ikan tí mo yà láìpẹ́. Mo nílọ́wọ́ báyìí àmọ́ ẹẹ lè ríi dáadáa. Bẹ́ẹ̀ ni, torí pé kí ni bí mo ṣe yà kò da. Páapaa jùlọ tí n bá tiẹ̀ máa pín boya àwọn èèyàn tó súnmọ́ mi ni mo máa pín fún kọ ba lè rí i. Mo ní àwọn àwòrán tó pọ̀ àmọ́ kò sì lórí fóònù mi báyìí. Bẹ́ẹ̀ ni, orí cloud ni mo gbé púpọ̀ ẹ sí. Ó dẹ́ ni ikan náà tó jẹ́ pé ibi fóònù mi àti ọdún lọ, àti ọdún sẹ́yìn ló ti wà lórí fóònù mi. Bẹ́ẹ̀ ni, ibẹ̀ ni mo fi pamọ́ sí i. Mo ní àwòrán àmọ́ mi fẹ́ràn kí n máa pínkiri bẹ́ẹ̀ lọ títí. Nítorí nǹkan tó jẹ́ tọ̀dọ̀ tèmi ni. Olójú ẹni tí mo lè fún. Ìgbà mí dẹ̀re mo lè yà kí n tú sọ́nù fún ara mi. Ǹkan tó bá wù mí mo lè ṣe é si. Ijọ́ méle ròó kan sẹ́yìn, mo ṣì lọ sí ọ̀dọ̀ àwọn tọ máa n yà àwòrán tó jẹ́ pé wọ́n fi ń ṣíṣẹ́ ṣe ni. Ọ̀dọ̀ wọ́n ni mo wà. Mo ya àwòrán tó mẹ́rin àmọ́ mo tọ́jú ẹ torí pé kí ni mo fẹ́ lò fún ọjọ́ ìbí mi. Ọjọ́ yẹn ni màá pínkiri. Bẹ́ẹ̀ ni, ìgbà míi dẹ̀re bóyá tí bá lọ sóde mo lè ya àwòrán. Bẹ́ẹ̀ ni tí bá wa n lè mi ń gbá mi mo lè ya àwòrán. Tí ó bá jẹ́ pé mo wà n bi iṣẹ́, páapaa jùlọ ibi iṣẹ́, mo ní oríṣìíríṣìí àwòrán tó jẹ́ pé tí ibi iṣẹ́ mi ló hàn n bẹ́ẹ̀. Ó tún làwọn nǹkan tí mo ní àmọ́ mi ò mọ ibi tí mo sọ ọ́ sí. Àwọn kan wà lórí fóònù mi ló wà. Àwọn mí dẹ̀re mo ti yà síta bóyá mo tọ́jú ẹ sínú ilé ni o, lábẹ́ bẹ́ẹ̀dì ni o, inú yàrá ni o àbí ibi ìjókòó mi, mi ò wọn, mi ò rántí ibi tí mo kó o sí. Ó tún làwọn àwòrán kan tó jẹ́ pé mi ò ti ẹ́ gbọdọ̀ jẹ́ kí ẹnikẹ́ni rí. Bẹ́ẹ̀ ni, iyẹn àwòrán tara mi. Bóyá mo ya àyà mi ni o àbí mo ya ẹsẹ̀ mi ni o tàbí bóyá ǹkan kan ṣe mí lára, mo wá fẹ́ yà á fún ẹni tí ó fẹ́ rí kó ba lè kọ ògùn fún mi. Tàbí ó ṣàlàyé bí máa ṣe lo ògùn náà àbó fẹ́ rí bí ara mi náà ṣe rí kó tó lè kó kọ ògùn fún mi. Mo lè ya àwòrán kí n tẹ̀ ẹ jíṣẹ́ sí i. Sẹ́ríì ǹkan tó bá jẹ́ tèmi páapaa jùlọ àwòrán mi kì í sábà jẹ́ kó bọ́ síta. Mi ò fẹ́ ka àwọn èèyàn mọ ibi tí mo bá wà. Mi ò fẹ́ kí àwọn èèyàn mọ ok ǹkan báyìí ni mò ń ṣe. Mi ò fẹ́ gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ tèmi, tèmi nìkan ni. Àwòrán mi pọ̀ o. Kódà mi ò lè ka iye àwòrán tí mo ní torí ibi kíbi zoro wà, mo máa gbé fóònù mi, màá ya àwòrán. Mo jókòó ni o, màá ya àwòrán. Mo dìde ni o, màá ya àwòrán. Lóríṣìíríṣìí bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ẹ̀, mo máa ń bèrè pẹ̀lú ibi tí mo bá ń lọ. Tí mo bá ti rònú pé ibi báyìí ni mo fẹ́ lọ. Tí mo dẹ̀ ti mọ ibi tí mò ń lọ, màá wá ṣe àkópọ̀ iye owó tí mo máa ná níbẹ̀. Màá ṣe àkópọ̀ iye owó tí mo máa ná fún ìrìnàjò tí mo fẹ́ lọ. Màá wo iye tí owó ọkọ̀ jẹ́ torí ìyẹn ló fẹ́, ló fẹ́ wọn jù bẹ́ẹ̀ ni nínú ìrìnàjò. Màá ro ibi tí mo fẹ́ sùn sí, oúnjẹ tí mo fẹ́ jẹ, iye owó ẹ̀ màá ṣe àkópọ̀, àkópọ̀ ẹ̀. Lẹ́yìn yẹn, màá tú wàró pé à, tí bá ti ná gbogbo ìyẹn tán, elo ló fẹ́ kù. Elo ló máa bá mi dé ilé padà. Gbogbo ìbẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn mo máa rò. Mi ò kí ń jẹ́ kó jẹ́ pé gbogbo owó tí mo bá kó lọ gbogbo, ẹná ni màá kó pamọ́ títí màá fi dé ilé. Rárá o. Aìbá mọ̀. Ó lè jẹ́ pé nǹkan kan lè wáyé tó mó nílò láti rà tàbí mó nílò láti san owó fún. Tí bá fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn, owó yẹn mo máa ṣe ní ìpele ìpele kéékèèké. Kó dé tó di pé mo lọ, màá ti tójú owó sílẹ̀. Owó tí mo mọ̀ pé ó tó fún ìrìnàjò méjì. Lọ́nà bẹ́ẹ̀ yẹn, mi ò ní ná owó tán torí pé kí ni, ní ìpele ìpele ni mo ti ṣe. Ìgbà mí ò dẹ̀rí mó lè gba owó jáde kí ń kó sínú àpò tàbí kí ń kó sínú ibi kan tí owó mi ò ní tó. Ìyẹn mi ni lè ná owó ní ìnakùná. Kódà mo lè máa ra nǹkan tí mo fẹ́ mo tó jẹ́ pé tí bá dé bẹ̀, nǹkan tí mo bá nílò ni màá ṣẹ̀ṣẹ̀ máa fi owó rà. Ìrákúra ń ṣe nǹkan tó mú mi lára. Tó bá ṣe é ṣe gan-an, mo lè wá iṣẹ́ kékeré kan tí màá ṣe títí gbà tí màá fi rìn ìrìnàjò yìí. Owó tó bá wọlé tó jẹ́ owó kékeré tàbí owó ńlá, màá kó pamọ́. Màá kó mọ́ owó tí mo fẹ́ fi rin ìrìnàjò. Ìgbà mí ò dẹ̀rí, màá ti ṣètò ìrìnàjò mi. Bóyá oṣù mẹ́ta kó tó di oṣù tí màá lọ ìrìnàjò. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn, iná owó mi ò ní pọ̀ torí pé kí ni, mo ti fi àkókò àti ìṣirò si. Bẹ́ẹ̀ ni. Ó máa ń ní ìgbà kan tó jẹ́ pé owó mọ́tò wa gbe wálẹ̀ dé torí àsìkò tó jẹ́. Bí àsìkò ọdún ni o àbí àsìkò ọyẹ́, àbí ìgbà kú ìgbà tó bá wọ̀n, ìgbà yẹn ni màá máa ṣọ́. Ìyẹn náà tún dí mi lówó díẹ̀, mi ò ní ná owó nínà kú ná. Ìgbà mí mo máa ń rìn ìrìnàjò tí bá ti ní ìsinmi níbí iṣẹ́ tàbí iṣẹ́ kí iṣẹ́ tí mo bá ń ṣe, mo lè máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn tó ti jẹ́ pé wọ́n ti rìnrìnàjò rí. Kí làwọn nǹkan tó ṣe é, báwo lọ ṣe é ṣe kí bàá lè máa kábàámọ̀ tàbí kí i ṣe àṣìṣe. Tí n bá rí owó náà, iná mi máa dùn torí pé kí ni, ìbí ni mo kó jọ. Mi i ná. Ó dẹ́ tó mi i ná, kódà owó tó lè ṣẹ́kù tẹ́lẹ̀. Oúnjẹ tí mo máa ń jẹ náà, màá fi ìṣirò si. Gbé ohun kan tí mo bá bá ra, màá fi ìṣirò si.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo máa nífẹ̀ẹ́ láti máa kọrin o. Tí bá kọrin báyìí, ara mi máa ń balẹ̀, inú mi máa ń dùn. Àti kékeré mo ti fẹ́ràn àti máa gbọ́ orin ko tìẹ to di pé mo ti ń kọrin. Bẹ́ẹ̀ni, àti kékeré mo ti fẹ́ràn àti máa gbọ́ orin àti láti máa kọrin. Tí wọ́n bá ń kọrin lórí fóònù tàbí rédíò àsọ̀rọ̀mágbèsì, màá ma bá wọn kọ́. Kódà mí tètè mọ̀ pé mo nífẹ̀ẹ́ orin, kò dìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí, tán ni, "àáà, ó máa lóhun orin o", ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìgbà mí máa máa kọrin nílé tí bá dá wà, ìgbà mí máa máa kọrin tí bá n dáná àbí tí bá ń nu inú ilé. Tí bá ń kọrin kò n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ pọ̀, wàhálà yẹn á dinkù díẹ̀. Mi ò rò bóyá ohùn mi dà béẹ̀ lọ títí o, àmọ́ tí mo bá kọrin, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Tóbá tìẹ wá jẹ́ pé orin tí mo nífẹ̀ẹ́ sí mo lè kọ lẹ́ẹ̀mẹwàá tàbí kọ látàárọ̀ títí tá lè máa fi ṣú. Tí n bá kọrin nígbà mí, mo máa fi ń sọ ẹdun ọkàn mi ni. Tí bá kọrin inú mi máa ń dùn, tí inú mi ò bá dẹ́ dùn, màá tún kọrin. Kódà tí bá wà láàárín àwọn èèyàn, màá máa kọrin torí pé kíni tí àwọn èèyàn bá wà níwájú mi, tó ń pàtẹ́wọ́, tó ń rẹ́rìn-ín, ọkàn mi á balẹ̀, inú mi á dùn pé wọ́n gbádùn orin tí mò ń kọ. Àmọ́ bí kí ń dúró síwájú àwọn èèyàn kí n kọrin, o sì máa n dẹ́rùbà mí nígbà mì o. Tẹlomi ba dẹ́ n kọrin.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn fèrèsé ọkọ̀ gan. Páapa jùlọ, tí n bá jókòó sí ibi tí mo ti lè rí ìta. Bẹ́ẹ̀ni, tó bá wà ní fèrèsé ọkọ̀, o lè rí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní òkè àti bí ìsàlẹ̀ náà ṣe rí. Nígbà tí mo wà kékeré, ibi etí fèrèsé ọkọ̀ ni mo máa ń jókò sí, màá ma wò ìta. A jẹ́ kí n maa rí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ìta. Tí bá ń rìnrìn àjò, mo lè rína ri ìtà kí n rí bóyá òòrùn ran tàbí òjò ń rọ̀. Tí n bá jókòó sí fèrèsé ọkọ̀ báyìí, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún ni torí pé kí ni, mo fẹ́ràn kí n máa wo àwọn èèyàn, kí n máa wo ọjà àti àwọn àdúgbò tí a bá ṣe ń lọ. Tí a bá ń lọ sí ìlú wa báyìí, gbogbo oríṣiríṣi ìlú, ilé wọn, gbogbo nǹkan tí wọ́n fi kọ́lé wọn, gbogbo ẹ̀ ni mo máa ń wò tó dẹ̀ máa ń dùn mọ̀ mi nínú. Ó pẹ̀lú nǹkan tí mo fẹ́ràn láti máa rin ìrìn àjò. Tó bá rẹ́rìn, kò lè gbórí síbi fèrèsé ọkọ̀. Ìgbà mí tó bá jẹ́ pé a tètè jí láàárọ̀ tí a jáde, ibi ẹgbẹ́ ibi etí fèrèsé náà ni ń jókòó sí, màá rí bí oòrun ṣe ràn. Tí n bá jókòó sí fèrèsé ọkọ̀, kò n jẹ́ kí àyà rìn mí torí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí n bá wà nínú ọkọ̀, bóyá bí mọ́tò bí ọkọ̀ ṣe ń gbá ara wọn tàbí bí ilẹ̀ náà ṣe rí, wọ́n máa fẹ́ gbé mi léèbí. Àmọ́ tí n bá ti fẹ́ràn, tí n bá jókòó sí fèrèsé ọkọ̀, atẹ́gùn àlàáfíà a fẹ́ sí mi. Mi ò ní lé bí. Kódà tí n bá jẹ́un gan, kò ní, kò ní rìn mí láya. Wọ́n máa ń fún mi ní àsìkò láti wo nǹkan. Bẹ́ẹ̀ni, láìsí ariwo, láìsí jagidijagan, láìsí pé èèyàn kan ń sọ̀rọ̀ àbí kankan. Tí a bá ń lọ sí abúlé nìgbà mí, mo máa ń rí bí àwọn ọmọdé ṣe máa ń juwọ́ sí ọkọ̀. Ìnú mi máa ń dùn, wọ́n máa ń jẹ́ kí n dàbí èèyàn pàtàkì. Mo máa ń rí bíi ìlú ṣe, bí ilẹ̀ ṣe lọ súaa. Ẹ̀lòmíì mo máa ń rí oko ẹ. Ẹ̀lòmíì máa ń rí àwọn ẹran tó ń tọ́. Ẹ̀lòmíì dẹ̀ ré, o máa ń rí ọkọ̀ ní ìta. Ẹ̀lòmíì de ré, ó lè jẹ́ pé ibi tí wọ́n ti ń dáná tàbí ibi tí wọ́n ti ń ṣe ìnáwó gbogbo ẹ̀ ni màá máa rí. Mo rántí ìgbà kan tí mò n rìn pẹ̀lú ọ̀rẹ́ mi tó, ó tọ́ka sí ibi kan nígbà tí à ń lọ lójú ọ̀nà, tí a bá bẹ̀rẹ̀ sí ní rìn. Gbogbo wọn baa ń wo wa pè kín la ń r'ẹ́rìn sí. A lè tọ́ka mọ́ tóripe awá tì rí nǹkan tí a r'erìn sí, àwọn làwọn o rí. Tí n bá jókòó sí fèrèsé ọkọ̀ báyìí, ààyè máa wà fún mi láti ronú. Màá ro oríṣiríṣi, gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe níbi tí mo bá ń lọ. Màá lè ráyè fi ìṣirò sí gbogbo nǹkan tí mo bá ṣe. Kódà mo lè wọ̀n àlàáfíà sàn títi ti a máa fi dé ibi tí a ń lọ. Bẹ́ẹ̀ni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Lójojúmọ́ mo máa ń lò tó wákàtí mẹ́jọ lọ́jọ́ ìṣe. Iṣẹ́ mi bẹ̀rẹ̀ láti ago mẹ́jọ láàárọ̀ tó bá ń lọ bí ọwọ́ ago méjìlá sí ago kan, mo lè gba ìsinmi ránpẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ mi tó bá bẹ̀rẹ̀ láàárọ̀ bẹ́ẹ̀ yẹn ó di ìrọ̀lẹ́ boya bí ọwọ́ ago márùn-ún kí n tó ṣe tán. Àwọn ọjọ́ mi máa ń gùn jura wọn lọ. Tó jẹ́ pé tí iṣẹ́ bá pọ̀ jù, mo lè lo ju wákàtí mẹ́jọ níbi iṣẹ́. Ọjọ́ mi dèré, mo lè lò bóyá wákàtí márùn-ún tàbí mẹ́rìn-ín, iyen tí iṣẹ́ ò bá pọ̀. Ọjọ́ mi tó bá jẹ́ pé kò sí iṣẹ́ kankan tó pọ̀nlẹ́, àsìkò wa fò lọ bí ẹyẹ nì, afi bi pe à ṣiṣẹ́ kankan rárá. Èmi ò fẹ́ràn kí a máa ń ṣiṣẹ́ kárakára kí a máa ére tàbí kí a máa darami láàmú pẹ̀lú iṣẹ́. Ago mẹ́jọ ti tó mi fún iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Ìgbà mí dèré tó bá jẹ́ pé a ní ìnàwó ta fẹ́ ṣe, mo lè ṣiṣẹ́ wákàtí méjì kí n palẹ̀ mọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ kí n gba ibi tí wọ́n rán mi lọ. Ìgbà mí dèré mo lè máa ṣiṣẹ́ rárá kó jẹ́ pé ibi tí a ti fẹ́ ṣe nǹkan ni màá gbà lọ. Ìgbà mí ó lè jẹ́ pé ìpàdé ni màá lò tí, tí màá fi palẹ̀ mọ́ tàbí máa kúrò níbi iṣẹ́. Mo máa ń lo àsìkò gan lọgan an lórí iṣẹ́, pàápàá jù lo ìyen tí mo bá fẹ́ ṣe dáadáa. Ìgbà kúù gbá tí mo bá dẹ̀ n ṣiṣẹ́, mo máa ń gbìyànjú láti ṣiṣẹ́ mi dáadáa torí mi ò fẹ́ kí ọ̀gá máa tọ́ka sí mi kan máa ní ìwọ ò ṣiṣẹ́ dáadáa àbí wọ́n lè ka iye iṣẹ́ tí mi ò ṣe dáadáa. Tó bá ti di ọwọ́ irọ̀le bẹ̀ yẹn, mi ò kí ń ṣiṣẹ́ mọ́. Àyàfi tó bá jẹ́ pé iṣẹ́ yẹn mo gbọdọ̀ ṣe ní ọjọ́ yẹn. Mo máa ń ní ìfẹ́ sí tí àyè bá wà láti sinmi. Èmi ò ń kó àyè sí mi kí n kó pọ̀ mọ́ ayé, ayé iṣẹ́. Àsìkò iṣẹ́ wà, àsìkò ìsinmi wà. Ni ìgbà mi tó sì ṣọ̀wọ́n gan, mo lè lò tó wákàtí mẹ́wàá kí n fi ṣiṣẹ́. Ṣẹ̀ri àwọn ọjọ́ yẹn, ah! Iṣẹ́ máa ń sun mi. Gbogbo nǹkan á rẹ́ mi, gbogbo nǹkan á sun mi, á gé jí ẹmí mi. Èmi ò fẹ́ràn kí n máa ṣiṣẹ́ alẹ́ o torí mi ò fẹ́ràn kí n máa rìnrìn alẹ́. Mo máa ń fi àsìkò sí nǹkan tí mo bá ṣe. Àkókò wà fún nǹkan báyi, àkókò wà fún nǹkan báyi. Tí iṣẹ́ mi ò bá jínà gbé sí ayé mi, inú mi máa ń dùn torí pé kí ni? Màá ráyè sí mi. Mi ni ṣe wàhálà púpọ̀. Ó sì lójú iṣẹ́ tí mo lè ṣe lási kò tí mo bá ń ṣiṣẹ́. Iṣẹ́ tí mo mọ̀ pé kò ní gbà mí tó ìṣẹ́jú díẹ̀, màá tún tẹ̀ padà sí iṣẹ́ mi. A ńlá àwọn ọjọ́ kan tó jẹ́ pé mo gbọdọ̀ dáya dé gbogbo iṣẹ́ tí mo ń ṣe ní. Ojú mi ò gbọdọ̀ kúrò ní kankan. Àwọn ọjọ́ mi dère tí n bá kàn ṣiṣẹ́, mo lè máa jẹun. Kon ṣiṣẹ́ kan tó jẹ́ pé ó le rárá, mo lè fi í lẹ̀ kí n mọ́ síta kí n na sẹ̀, kankan bẹ́ẹ̀ yẹn. Tó bá di bí a bi ọwọ́ ago méjì, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán tàbí kí n fi ikan kan páanú tí èbi ò bá pa mí. Tín bá ṣiṣẹ́ jù, o n máa jẹ káàrá rẹ́ mi, mi ò ní lè sùn. Àìsàn á máa wọlé. Èmi máa ń fi àsìkò sí gbogbo nǹkan tí mo bá ṣe. Bí èèyàn ṣiṣẹ́ dànù yẹn mi ò fẹ́ràn rárá.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí phone dáadáa torí pé kí ni? Tí n bá ń rí ojú àwọn tí mo bá ń bá sọ̀rọ̀, ó ma dà bí wí, ó ma dà bí wí pé wọ́n wà ní iwájú mi mo fẹ́ràn pé tí èèyàn bá sọ̀rọ̀, kí n máa rí ojú ẹ̀, màá le mọ̀ bóyá ọ̀rọ̀ tó ń sọ, irọ́ ni o àbọ́ òótọ́ ni. Sẹ ri ìpè lórí ìpàdé lórí fóònù, ó máa ń jẹ́ kí ó dàbí pé mo sún mọ́ èèyàn dáadáa. Màá le è mọ ẹni náà dáadáa, pàápàá jù lọ ẹ̀ni tí ó bá jìnnà sí mi gan. Mo máa ń sábà lò ó láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Ṣẹ mọ̀, tí èèyàn bá ń rí ojú tí èèyàn mọ̀, inú èèyàn máa dùn. Mo rántí ìgbà kan tó jẹ́ pé mo pe ọ̀rẹ́ mi nílùú Èbò, a sọ̀rọ̀ dé bí wí pé a sọ̀rọ̀ tó wá ká ti márùn-ún, tó jọ́ mẹ́ta tí wọ́n rí. Inú mi dùn láti rí, a rẹ́rìn-ín, a sọ̀rọ̀. Sẹ rí ìpàdé lórí fóònù yìí, ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ láàárín ẹni tí ó jẹ́ pé wọ́n, ọ̀rọ̀ láàárín èèyàn méjì tí ó jẹ́ pé ó ti pẹ́ tó ti ríra wọn, ó máa ń jẹ́ kó rọrùn. A wáa dàbí wí pé ẹ jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara yín. Mo fẹ́ràn pé mo lè be eyàn sọ̀rọ̀, mo dẹ lè rí ẹni náà. Kò n ṣe pé màá máa bá ẹni náà sọ̀rọ̀, ohùn ẹni kan ni màá máa gbọ́. Tí bá ń bá yan sọ̀rọ̀, tó bá jẹ́ pé ẹni náà ń sunkún ni, tí bá ń wo ojú ẹ máa le mọ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ náà dùn. Àmọ́ye àwọn tó jẹ́, àwọn èèyàn tó jẹ́ pé irọ́ lọ máa ń pa, wọ́n máa ń sun ẹkún, wọ́n a dẹ̀ máa ń rẹ́, ojú wọn a dẹ̀ máa ń rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ni, àmọ́ ìpàdé lórí fóònù, àmọ́ ìyà ṣeré bẹ́ẹ̀ lọ máa ń tu. Ìgbà mí, màá ti tọ́jú ara, màá ti wá ṣọ́ gidi kó tó di pé mo ṣe ìpàdé lórí fóònù. Pàápàá jùlọ tó bá jẹ́ pé ti iṣẹ́ ni, bóyá mo wà n lé wọn dẹ̀ fẹ́ ṣe ìpàdé ní bi iṣẹ́, mo lè ṣé ìpàdé lórí fóònù mi màá múra bí ń pé mo wà, mo ń lọ ibi iṣẹ́ àbí bí ń pé mo wà n bi iṣẹ́, a fi sọ̀rọ̀. Mo máa ń fẹ́ràn ìpàdé lórí fóònù, bóyá tí a bá ń ṣe ayẹyẹ, bí èèyàn ṣe ọjọ́ ìbí, mo wáa fẹ́ kí i. Tàbí èmi náà ṣe ọjọ́ ìbí, èèyàn wá fẹ́ kí mi. Sẹ ri, kí n máa bá yan sọ̀rọ̀ kí inú rẹ̀ máa dùn kó máa rẹ́rìn-ín. Ó máa ń mú inú èmi náà dùn. Sẹ ri ìpè lórí fóònù yìí, ìyẹn ìpàdé lórí fóònù, ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ yé ara wọn. Kò sí, kò ní sí àríyànjiyàn, kò ní sí pé mo sọ bẹ́ àbí mii sọ bẹ́. Sẹ ri ìpàdé lórí fóònù yìí, ó tún máa ń kó àwọn èèyàn jọ. Ẹ lè tó bí mẹ́rin sí márùn-ún kí ẹ ṣe ìpàdé lórí fóònù. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ á yé ara yín. Ẹni tí ó jẹ́ pé kò sí í níbi tí ẹ bá wà tàbí ọ̀nà tí ẹ náà jìn tó lúkàlùkù ò si pọ̀, ẹ lè fi ìpàdé órí fóònù, kí ẹ fi sí, kí ẹ lè fi ìpàdé sórí fóònù kí ẹ jọ bá ara yín sọ̀rọ̀. N máa ń nífẹ sí pé, ọra ara mo lè rí. Ìgbà mí è, bí a ti ń bá fẹ́ lọ sí ọjọ́ ìbí èèyàn àbí tí ó wá pé ibi tí mo fẹ́ lọ jìnà, a lè ṣe ìpàdé lórí fóònù kí n kí ẹni náà. Sẹ ri ìpàdé lórí fóònù náà, kódà ó máa ń jẹ́ kí owó tí èèyàn bá máa ná kó ni pọ̀. Bẹ́ẹ̀ni, n man fẹ́ràn kó máa gùn jù, ìpè yẹn ìpàdé orí fóònù, tó jẹ́ pé ọ̀rọ̀ tá ma sọ kò ní pọ̀. Tó bá ń gùn jù, ó máa ń rẹ ẹ́ yàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde Ọjọ́ tí mo lọ kẹ́yìn á tó bí oṣù mẹ́fà sẹ́yìn. Bẹ́ẹ̀ni, ara mi ò yá nínú láti ibi ọjọ́ mẹ́ta. Mo wá ní kí n lọ sí ilé ìwòsàn kí lọ wo ara mi n bẹ. Mo kọkọ pe wọ́n níbẹ̀. Mo ṣàlàyé fún wọn pé mo fẹ́ mọ ọjọ́ tí màá rí oníṣègùn. Wọ́n sì fún mi ní àsìkò tí màá padà wá. Mo bá padà lọ, àwọn tó dá mi lóhùn, wọ́n ṣọ́ yaya, wọ́n faayọn mọn ra. Mo dé bẹ̀ lásìkò. Mo jókòó sí ibi tí a ti máa ń dúró dè wọ́n kóto di pe wọn pé wàá wọlé. Ìbẹ̀ mọ́ tónítóní. Mo rí àwọn, àwọn yòókù tó ń jókòó tó ń dúró dè oníṣègùn. Mo kọ àwọn nǹkan kan sílẹ̀ bí i orúkọ mi, ibi tí mo ti ń bọ̀, ilé tí mò ń gbé, ǹkan tó ń ṣe mí, ọjọ́ ìbí mi, àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo kọ sílẹ̀. Nọ́ọ̀sì tí ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn, ó wo ìyín ara mi, ó kọ ìyiun sílẹ̀, ó wo bi ẹjẹ mi ṣe rí lára, ó kọ sílẹ̀. Igba ti maa rí, mo rí pé báyà mí ṣe ń mí, ó fẹ́, ó fẹ́ lè diẹ Kò pẹẹ kò jìnnà ni dókítà pé mi wọlé. Ó fọ́yàyà kí mi. Kò sẹ́ àwọn tó máa ń le jù. Mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣe mí fún wọn. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń sọ, gbogbo náà ló ń tẹ́tí sí i. Mo rí i tó ń kọ sílẹ̀. Wọ́n dẹ beere àwọn ìbéèrè kan lọ́wọ́ mi. Mo lórí fọ mi díẹ̀, ó rẹ̀ mí díẹ̀. Oníṣègùn náà wo ẹnu mi, ó wo etí mi. Ó dẹ̀ gbé nǹkan kan tó máa ń lò, ó gbe sí àyà mi. Ó dà pé kí ni ọhun náà ni wọn máa fi ń mọ̀ bóyá àyà mi dáadáa àbí kò mi dáadáa. Ó bèèrè báwo ni mo ṣe máa ń jẹun, oúnjẹ wo mo máa ń jẹ, ìgbà wo mo máa ń sùn bawo mo ṣe máa ń sùn. Ó kọ àwọn àyẹ̀wò kan fún mi, ó ní kí n lọ, kí n padà lọ ṣe. Mo lọ sí ibi tí wọ́n ti máa gba ẹ̀jẹ̀ mi. Ẹni tí ó gba ẹ̀jẹ̀ mi, kò dà. Ìgbà tí mo dé bí pe o ti ń dúró dè mí ni. Ó fọ́yàyà kí mi. Ó bá sọ fún mi pé kí n ní suru pe kò ní dùn mí. Ẹru tí ń bà mí torí ìgbà tí mo rí abẹ́rẹ́ náà. Hmm. Bíi kí n sábọ́ta ló ṣe rí. Amo ofi mi lọ́kànbalẹ̀ o tún bá mi rẹ́rìn. Ó ní kí n má bẹ́rù pé kí á tó ń bá gbe wọlé náà lohun máa ti bọ́ta padà. Lẹ́yìn àyẹ̀wò, wọ́n ní kí n padà sí ibi tí a ti ń jókòó dè àwọn dókítà. Mo mú omi díẹ̀, mo de sí mi díẹ̀. Kò péé kò jìnnà ni dókítà pè mi wọlé pé èsì àyẹ̀wò mi ti jáde. Ìgbà tí màá rí, mo dúpẹ́ lọdọ ọlọrun Gbogbo ẹ, dáadáa ló wà. Ó ṣàlàyé fún mi pé omi ni òtó lára mi pé kí n má mú omi sí dáadáa. Pé mo nílò ìsinmi, kí dẹ̀ má jó oúnjẹ dáadáa. Ó kọ àwọn ogun kan fún mi tó ní kí n lò fún orí tó ń fọ́ mi. Ó sì bèèrè lọwọ mi àwọn ìbéèrè kan nípa bí mo ṣe ń gbé, nǹkan kan bẹyẹn Ó ṣàlàyé fún mi pé tí mo bá lè ṣe kí n máa padà wá ní oṣù mẹ́ta mẹ́ta kí wa máa wá ṣe àyẹ̀wò pe máa dára gan.

Ṣé e o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán gan. Kódà àti kékeré ni mo ti máa ń ya àwòrán. Mo ní ìwé kan nígbà yẹn tí mo máa ń lò. Ilé ìwé wa náà lò fún wa. Olùkọ́ má ń ní ká ya àwòrán síbẹ̀. Àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ya, ni ẹranko. Mo lè ya kìnnìún, mo lè ya ewúrẹ́, kò s'ẹyi ti mi ò lè ya. Mo fẹ́ràn láti máa ya igi, ewé, àbí ilẹ̀. Ìgbà mí dèe ré, mo lè mú ìwé tàbí kí n mú àwòrán láti orí Íńtánẹ́ẹ̀tì kí n ṣe sórí i, kí n ṣe sínú ìwé mi. Bẹ́ẹ̀ni, mo lè jíiwo bẹ́ẹ̀. Torí pé kíni, tí n bá ń ya àwọn, ara mi máa ń balẹ̀. Mo rántí ìgbà kan tí mo lo wákàtí mẹ́rin, lorí pé mò ń kun àwòrán mi. Mo ya àwòrán ilé fún iṣẹ́ ilé ìwé mi. Olùkọ́ mi, ó yìn mí, ó pàtẹ́wọ́ fún mi, inú mi dẹ́ dùn. Ó máa wù mí kí ń máa ya oríṣiríṣi nǹkan. Ǹkan tí ọwọ́ mi fi mọ́ lórí pé mò ń ya àwòrán nìyẹn. Mo máa ya oríṣiríṣi ilé, oríṣiríṣi ẹranko, oríṣiríṣi igi. Eyi tó bá ti gé ni o, ẹyi t'ewé ṣe wà lára ẹ o, mo máa ń ya bẹ́ẹ̀. Mo máa ń lo ọ̀dà náà, mo máa fi ń kun àwòrán mi. Bẹ́ẹ̀ni, mo máa ń ya àwòrán àwọn èèyàn. Mo lè ya àwòrán ara mi, mo lè ya àwòrán ọ̀rẹ́ mi, tàbí kí n ya ti àwọn òbí mi, tàbí kí n ya ti ẹbí imi, tàbí bó ya àwọn èèyàn tó bá ń kọjá, mo lè ya wọ́n. Tí bá ya aworan tó jẹ́ pé ẹni náà rẹ́rìn-ín, inú mi máa ń dùn. Ìgbà'mí, mo kò lè ya àwòrán tó bá wá sí orí mi, kí n yà á sílẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn àwòrán yẹn máa ń dàbí itan, o máa ń dàbí ẹ̀kọ. Mo máa ń lo oríṣiríṣi ọ̀dà tó fi ń kun àwòrán ni mo máa ń lò. Mo máa ń fi ìṣirò sí i. Ó ní imí tí màá lò, ó ní mi tí mi ò lè lò. Ó lójú àwòrán tí mo lè lo ọ̀dà fún, ó lójú àwòrán imi tí mi ò lè lo ọ̀dà yẹn fún. Tí bá ń ya àwòrán nígbà mí, ó máa ń jẹ́ kókan mi fúyẹ. Gbogbo nǹkan tó jẹ́ pé mi ò lè sọ, mo máa yà á sílẹ̀. Ìgbà mí tí ó bá jẹ́ pé mò ń ronú gan an, tàbí mo ti ronú lọ, mo kò lè máa ya àwòrán. Ó máa ń jẹ́ kí làákàyè mi jí pépé. Mi ò ní ronú nǹkan kan, àwòrán yẹn nìkan na ni màá máa ṣe. Ìgbà mí wọ́n lè gbé isẹ fún mi pe kí n ya àwòrán. Mo lè ya ẹni tó fẹ́ ṣe ìnáwó, mo lè ya ẹni tó bá ti kú, mo lè ya ẹni tó fẹ́ ṣe ọjọ́ ìbí. Àwọn ọkọ àti ìyàwó àti ọmọ, iyẹn tó bá ṣe e tó bá ya, o fẹ́ gbé ọmọ jáde, mo lè ya àwòrán yẹn náà. Mo lè ya ewé lóríṣiríṣi, kò sí nǹkan tí mi ò lè ya. Ìgbà mí gan tí ẹyẹ bá ń fò, mo lè ya. Bẹ́ẹ̀ni, mo rántí ìgbà kan, bóòrùn ṣe ń ràn, bo ṣe ń bọ̀ wá sókè. Mo dẹ̀ yà á bẹ́ẹ̀. Mo fi hán àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi, gbogbo wọn ni wọ́n pàtẹ́wọ́ fún mi. Kódà bàbá mi bá mi ta àwòrán yẹn. Bẹ́ẹ̀ni, tí bá ya àwòrán náà nígbà mí, mo máa fi pa owó, owó gidi. Jẹ́ pé àwọn èèyàn tó bá ríi, wọ́n a ti fi mí ran ẹlòmíì, wọ́n á jẹ́ kó mọ̀ pé èmi ni mo ya. Ìgbà mí dèré, mo lè máa kun àwòrán mi. Ìgbà mí mo lè kún, ìgbà mí mo lè ya ọjà, tàbí kí n ya ilé, tàbí kí n ya àdúgbò. Bẹ́ẹ̀ni, tí bá n ya nígbà mi báyìí, gbogbo àwọn ọ̀rọ̀ gidi tí àwọn èèyàn máa ń sọ fún mi, tó bo ṣe máa ń yìn mí, ó máa wu mi lórí. Ní ìsìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ti di nǹkan tí mo fẹ́ràn sì, debí wípé òun ni mo fi ń ṣe iṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ fi ń pa owó, òun ni mo fi ń gbé ilé ayé tó dáa.

Nígbà wo ni o máa ń fọ oko rẹ? Ti bá jí ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn, ìyẹn láàárọ̀ kùtùkùtù. Nǹkan yẹn kan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé màá fọ ojú mi, màá fọ eyín mi, màá wá kúnlẹ̀, màá gbàdúrà kí ọlọ́run bá mi fi àlùbáríkà sí ọjọ́ ẹni kí ó tó di pé mo kúró nilé. Màá jẹun díẹ̀, mo sábà jẹ oúnjẹ púpọ̀, ìyẹn lóunje àárọ̀. Ìgbà mí mu lè jẹ iṣu tàbí kí n mú ògì tàbí kí n jẹ ẹ̀kọ. Ti bá ti wọjú ọjọ́ níta, tí mo rí pé ojú ọjọ́ dá fún mi láti lọ sí oko mi, màá bọ́ta kúrò nlé tí ó bá dé da, màá yá jókòó mi nù ilé. Aṣọ tí mo mọ̀ pé a lè jẹ́ kí n ṣiṣẹ́ lórí oko, òhun ni mo máa wọ̀. Mi ò n wọ aṣọ tó ya o. Aṣọ tó dà, tó ṣe rilara ni mo máa ń wọ̀. Ti bá ti wọ bàtà oko mi sílẹ̀ sí ẹsẹ̀, ìyẹn ni ò ní jẹ́ kí ìyẹ̀pẹ̀ tàbí kòkòrò tàbí dọ̀tí kó wọnú ẹsẹ̀ mi. Mo máa rí dájú wípé gbogbo ǹkan tí mo fẹ́ fi ṣe oko, tí mo fẹ́ fi ró oko ọ̀dọ̀ mi, gbogbo ẹ̀ ni mo ti ṣètò ẹ sílẹ̀. Màá kúrò nlé, bóyá bí owó ago mẹ́fà àárọ̀. Ó máa ń wù mí kí n tètè kúrò nlé, kí órun bá lè máa pa mí nígbà tí bá ń ṣiṣẹ́ lórí oko mi. Ìgbà mìí mo lè kúrò nlé ní ago maruun àti àbọ̀ papa jùlọ tó bá jẹ pé ọjọ náà ìgbà ẹ̀rùn nii. Ìgbà mí mo lè rìn díẹ̀. Ìgbà mi dere, mo lè gbé kẹ̀kẹ́ lọ sí oko mi. Ó máa wùn mí kí n dé orí oko mi nígbà tí atẹ́gùn àlàáfíà bá ń fẹ, bẹ́ẹ̀ dà. Ti ó pé kí ni, ìyẹn ló máa jẹ́ kí n gbáradì fún iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Mo máa ń kọ́bẹ̀rẹ̀, màá wò gbogbo ǹkan tí mo bá gbìn àti orí ìyẹ̀pẹ̀ tí mo gbìn sí, ṣe dáadáa ló ṣi wà. Màá wò àwọn ewé tó jẹ́ pé ó nílò omi, màá wọ́n omi sí. Àwọn èyí tí, àwọn ewé tí ó yẹ kó sínbẹ̀ gbogbo ẹni mo máa yọ dànù. Ó máa wùn mí kí n máa ṣètọ́ gbogbo ǹkan tí mo bá máa ṣe kó tó di pé mo dé oko. Ti n bá kọ́kọ́ ló wákàtí àkọ́kọ́, màá fi kọ́kọ́ yọ gbogbo koríko, gbogbo ǹkan tí mi ò nílò lórí oko mi, màá yọ dànù. Màá e ṣe wá, gbéra mi lọ sí ètò kejì, ìyẹn ni pé kí n máa gbìn àwọn ǹkan tí mo fẹ́ gbìn tàbí àwọn èyí tí mo ti gbìn sílẹ̀ kí n tó tọ́jú ẹ̀. Bóyá máa fọ omi ṣi ni o, à bo ti tó kì í yọ. Ìgbà mi máa wò gbogbo àyíká mi torí ó ní ǹkan tí mo rì mọ́lẹ̀ tí ò ní jẹ́ kí àwọn ẹranko dé ibi àwọn oko mi. Ó máa wùn mí kí n tètè ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe láàárọ̀. Ti bá dé tí n ṣiṣẹ́, bẹ́ẹ̀ yẹ́ bá ṣe ń ké, nínú mi máa ń dùn. Màá kọ́ rẹ́rìn mú ṣe ni, màá máa ṣiṣẹ́ mi lọ. Tí ó bá ti di bí ọwọ́ ago mẹ́sàn-án, màá sinmi díẹ̀. Mo lè mú omi kí n dẹ̀ jẹ oúnjẹ díẹ̀, ìyẹn oúnjẹ tí mo bá gbé dání tàbí kí wá ǹkan kan tí mo lè fi panu bí a bi èso. Ti bá ti sinmi, màá tún bẹ̀rẹ̀ iṣẹ́ mi padà. Èyí tí n bá lè gbà màá máa du. Èyí tí mo bá lè kó, mo máa kó. Kó tó di pé orun ràn tàbí ó lè má kúrò lórí oko mi ìgbà mí mo lè dúró títí ti di ìrọ̀lẹ́ tí màá fi parí iṣẹ́ mi. Ìgbà mìí dere ìgbà mi dere mo lè te te kúrò. Ìyẹn tí ó bá jẹ́ pé mo ti tètè parí iṣẹ́ ni o. Mo máa rí dájú wípé mo fi omi sí gbogbo ǹkan tí mo bá gbìn kí ó tó di pé mo kó lọ lé. Màá nù gbogbo àwọn irinṣẹ́ tí mo fi gbìn àwọn ǹkan lórí oko mi. Gbogbo ẹ̀ ni mo máa nù kí ó tó lọ lé. Mi fẹ́ràn kí n máa kó dọ̀tí lọ lé.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ ni, mo gbàgbọ́ nínú ẹ̀. Mo dàgbà ládugbò tó jẹ́ pé ìgbàgbọ́ báyìí kò-- àyíká ló wà. Gbogbo àwọn ènìyàn lò ní ìgbàgbọ́ nínu gbogbo nǹkan báyìí. Àwọn ìyá ìyá mi, wọ́n máa ń sọ àwọn ìtàn nípa àwọn ti won ti dé wá, ti won ti dé síwájú wa. Oríṣiríṣi àtọwọ́dọ́wọ́ ni mò kọ́ láàárín àwọn ìtàn tuntun. Èmi dè jẹ́ eeyan tó jẹ́ pé mo ní ìgbàgbọ́ nínu gbogbo nǹkan báyìí. Mi ò kí fi n ṣiṣẹ́ ṣe o, mi ò fi ṣẹ̀sìn ṣe o, àmọ́ mo ní ìgbàgbọ́ nínú ẹ̀. Mo ní ìgbàgbọ́ pé àwọn bàbá wa ńigbà yẹn, wọ́n dáàbò bo ẹbí, wọ́n tọ́ ẹbí sọ́nà. Mo rí pé àwọn ètùtù àti àwọn oríṣiríṣi nǹkan bẹ́yẹn wọ́n ní ìtumọ̀. Ó máa ń jẹ́, won máa ń ṣàlàyé ìyẹn àtọwọ́dọ́wọ́. Won máa ń jẹ́ kí àwọn èèyàn mọ àwọn nǹkan mere mere tó jẹ́ pé ilé ayé ló ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, mo bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà tó jẹ́ pé àṣà àti ìṣe wa wọ́n sì ń ṣe títí di isin yii Ìgbà mí mo máa ń bá wọn, mo máa n bá wọn, mo máa n bá wọn ṣe àṣà àti ìṣe o, pàápàá jùlọ àwọn inawó bíi ìnáwó eégún, ọdún eégún, ọdún, ọdún ogun, ọdún ọ̀ṣun, gbogbo nǹkan bẹ́yẹn mo máa ń bá wọn ṣe. Lára ẹ náà ni mo ti kọ́ ewé àti egbò, ìwúlò ẹ̀, eyi tii èèyàn o gbọdọ̀ lò àti àwọn eyi ti èèyàn lè lò. Ibe náà ni mo ti kọ́ pé àwọn oníṣègùn, isẹ́ oníṣègùn, ó máa ń kó àlàáfíà wá sí ilu, ìdùnnú, ẹ̀mí gígùn, ohun kan bẹ́yẹn bẹ́yẹn ní dáadáa. Ibe náà ni mo tún ti kọ́ pé kò dáa kí èèyàn tún máa já ewé ní alẹ́ tó bá ti ẹ̀ ti di bíi boya bii owó aago mẹ́fa. Kò n ṣe pé mo máa fi n ṣe ẹ̀sìn àmọ́ mo máa n k'ọ́gbọ́n lára e. Mo máa ń rí ńigba mi bí àtọwọ́dọ́wọ́ ṣe máa ń jẹ́ kí àdúgbò kí irẹ̀pọ̀ kó tun gbòòrò si. Mo mọ̀ pé Òogún wà o, mo dẹ̀ mọ̀ pé àwọn ti won mọ̀ nipa e, won wà. Mo máa bọ̀wọ̀ fún oogún o àti nǹkan ti o máa ń ṣe. Ìgbà mií gan-an àwọn eléwé ọmọ tó tún mọ̀ nípa oogún, mo máa ń ti, mo máa ń tọ ọgbọ́n wọn lọ. Ki won lámi lójú, irú ogún wo ni mo lè lò fún nǹkan báyìí, irú oogún wo ni mo lè lò fún nǹkan báyìí. Tàbí ti won bá ń pa àlọ́, àwọn oríṣiríṣi ìtàn tí emi fẹ́ sọ pé kò dùn mọ́ mi nínú ni. Mo tún mọ̀ pé àwọn àtọwọ́dọ́wọ́ yìí ó ní ipa tó máa ń kó nínú àṣà àti, àti mọ ibi tí èèyàn ti wá. Bẹ́ẹ̀ ni, èmi tí bá wọn jẹ́ o, mo dẹ̀ tí bá wọn mu. Àṣà eyii ti won n ṣe yìí ó ko eeyàn mọ́ra. Ó máa ń sọ ìtàn àwọn nǹkan tó wúlò. Kódà ó tún máa rán wọn létí àwọn nǹkan táwọn èèyàn ti padànu tó jẹ́ pé wọ́n n pọn lé mọ́. Ìgbà mí dè re, ẹni tí ò bá bọ nǹkan tó yẹ kó bọ, tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe, ó lè, ó lè bàa jà. Bẹ́ẹ̀ ni, látara àtọwọ́dọ́wọ́ yìí náà mo ti mọ̀ pé ìdílé ìdílé máa ń ní òòṣà ti won ń bọ̀. Ẹni tí ò bá dé bọ òòṣà yìí, ó lójú nkan ti ojù wọ́n máa n rí.

Oṣù wo ni ọ bí o? Oṣù tó bí mi ni ọjọ kejì, oṣù Kejìlá lọ́dún 2003. Bẹ́ẹ̀ni, oṣù tó bí mi ni oṣù tó parí ọdún. Mo máa ń sábà rò pé oṣù tó bí mi ójo oṣù kan tó jẹ́ pé ó dá yàtọ̀ ní gbogbo àwọn oṣù. Àjọyọ̀ oríṣìíríṣìí ló máa ń ṣẹlẹ̀. Mo máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn ará àti àwọn ẹbí mi. Ni gba tì mọ̀ wà kékeré, mo maa n rọ̀ pé ah! Ṣé èmi nìkan máa wá dá yàtọ̀ nínú ẹbí ni torí pé èmi nìkan ni mo máa dá ṣe ọjọ́ ìbí mi nípa àrí ọdún. Èmi nìkan ni mo dá yàtọ̀. Àmọ́ ìgbà tí mo rí bí àwọn èèyàn ṣe ń bá mi ṣe, bí wọ́n ṣe ń kí mi, bí wọ́n ṣe máa gẹ́ mi, bínú mi ṣe bẹ̀rẹ̀ sí ní dùn niyen. Paápa ju lọ, mo máa ń rí àwọn nǹkan mèremère tó máa ń ṣẹlẹ̀ ní ìparí ọdún. Ṣé àwọn àjọyọ̀ tí mo fẹ́ sọ ni? Àba àwọn ìnáwó tó jẹ́ pé ó máa ń bọ́ sí àsìkò ọdún bí ọdún Kérésìmesì, ọdún pé ọdún ń parí lọ, a bá ń lọ sí òpin ọdún, a bá fẹ́ bẹ̀rẹ̀ ọdún mìí. Ṣé ìyẹn mo fẹ́ sọ ni? Àbẹ̀wò gangan ni mo fẹ́ mú n bẹ̀. Nígbà mìí tí bá fẹ́ ṣe ọjọ́ ìbí mi, àwọn èèyàn àti ọjọ́ àkọ́kọ́ ló ti máa máa kí mi sílẹ̀. Wọ́n máa kí mi, "Ọmọ ọlọ́jọ́ bí," ẹlòmíì á tún máa kọrin fún mi. Bẹ́ẹ̀ni, gbogbo ọdún ni mo máa fi rántí ọjọ́ ìbí mi. Àwọn ẹbí mi máa n dáná, wọ́n á se oúnjẹ, wọ́n á pe àwọn èèyàn kí wọ́n bá mi ṣe ọjọ́ ìbí. Wọn á ra àkàrà òyìnbó fún mi, wọ́n á ṣọjọ́ ìbí mi. Èmi máa ń gbádùn àwọn àṣà tí a máa ń ṣe lásìkò ọdún. Ìyẹn lásìkò, ìyẹn ọdún Kejìlá. Paápa ju lọ àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣe ọdún Kérésìmesì. A máa ra aṣọ, a máa ra bàtà, a máa kó ra wá jọ, a máa ya àwọran, a máa jẹun, a máa mú kóda, a tún máa ra àkàrà òyìnbó. Ṣé ẹ rí ọdún tó kẹ́yìn yìí, àsìkò tí a máa ń fúnra wa ní ẹ̀bùn ni. Olùkálùkù máa ń fúnra ara wọn lẹ́bùn. A máa kó ra wá jẹ́, a máa sọ nǹkan tí olùkálùkù ṣe, àwọn nǹkan tí a ní ìfẹ́ sí nípa ara wa. A máa fi ìfẹ́ hàn sí ara wa. Ṣé ẹ rí oṣù tó bí mi yìí tí bá fẹ́ ṣe, paápa ju lọ tí bá fẹ́ ṣe ọjọ́ ìbí mi, mo máa ń wo ìrìnàjò mi láti ẹ̀yìn bọ̀. Kí ni mo ti gbé ṣe nínú ọdún yìí? Báwo mo ṣe rìn ìrìnàjò mi lọ́dún yìí, ṣe mo lè sọ pé mo rìn dáadáa abí mi ò rìn dáadáa? Gbogbo ẹ ni mo máa ń rò pọ̀. Ìgbà mìí mo máa ń gba àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹbí mi tí wọ́n ò bá sí láyìí ká mi. Ẹlòmíì lè pè mi lórí fóònù, ẹlòmíì lè rán iṣẹ́ sí mi, kó rán owó sí mi, ẹlòmíì lè rán ẹ̀bùn mi sí mi. Ṣé ẹ rí àwọn ọjọ́ ibí i tó máa ń ṣe ní ìparí ọdún yìí? Ó máa ń dá yàtọ̀ torí pé kí ni, ìnáwó ńlá ni. Mo rántí ìgbà yẹn, gbogbo àyíká mi ni mo fìnkàn sí, ní mo ṣe lóge torí pé mo fẹ́ ṣe ọjọ́ ìbí mi. Mo pe àwọn èèyàn, mo dáná. Màlúù méjì tán ni bàbá mi ra. Bẹ́ẹ̀ni, kò sí nǹkan tí wọ́n ò ra tán fún mi. Wọn ra ẹ̀bùn fún mi, sáwọn tí mo ní tó gbaṣọ wà ní, bá àwọn tó gbé wàtà wà, àbá àwọn tó gbé ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ẹsẹ̀ tàbí ẹ̀gbà etí wà fún mi ni mo fẹ́ sọ. Ẹ̀wọ̀, ṣé ẹ rí àsìkò ọjọ́ ìbí mi, àsìkò tó máa ń yẹ mí ni?

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni o, àmọye ìgbà ni mo máa ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọrin pẹ̀lú ohùn tútù, ohùn mi ò ní lọ sókè jù. Tí bá ń kọrin nígbà mi, èmi nìkan ni máa ma dàgbọ̀, màá ma dàgbà dùn ara mi, pàápàá jùlọ tó bá jẹ́ pé mo dá wà. Ìgbà mí dẹ̀ré, màá máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ tí bá ń ṣiṣẹ́. Ó jẹ́ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan ó lè máà gbọ́, òun lè máa rán mú kọrin nígbà mi, ohùn l'ara mi máa fi balẹ̀. Ìgbà mí, mo lè kọrin tí bá jí láàárọ̀, kí ara máa kọrin yẹn kẹ́lẹ́ kẹ́lẹ́ tìbí bẹ̀rẹ̀ ọjọ́ mi. Ìgbà mi tí bá dáná, màá ma rún mú orin. Ìgbà mi ti bá, ti bá ń ṣiṣẹ́, mo lè máa kọrin kẹ́lẹ́ díẹ̀ díẹ̀. Ìgbà mi, mo lè máa kọrin díẹ̀ díẹ̀, kí ó tó di pé mo sùn. Ìgbà tí mo wà kékeré ni mo ti máa ń rún orin pọ̀ mọ́ ara wọn tẹ́lẹ̀. Mi ò fẹ́ràn kí ariwo máa pọ̀ tàbí kí í máa ya gbogbo ẹnu kọrin. Bẹ́ẹ̀, ìgbà mi tí mo bá ń rìn tà, màá máa kọrin kẹ́lẹ́. Tí bá ń ràn ǹkan tàbí tí mo bá ń ṣe nǹkan, bóyá mò ń fọ abọ́ ni o àbí mò ń nu ilé ni o, màá máa kọrin kẹ́lẹ́. Inú mi máa dùn tó bá jẹ́ pé èmi ni mo kọ orin mi fúnra mi. Tí bá rí pé ó dùn létí, òhun ni máa kọ tí, tí màá fi ṣe nǹkan tí mò ń ṣe tán. Tí bá ń kọrin díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó máa jẹ́ kí màá sọ ẹ̀dùn ọkàn mi síta tí ó bá ti ṣe pé èyàn wà níbẹ̀. Ìgbà mí, mo lè máa kọrin kẹ́lẹ́ tẹ̀lé orin tí mo bá ń gbọ́. Ìgbà mí, màá máa kọrin kẹ́lẹ́, mi ò ní fẹ́ fí yen da ẹni kẹ́ẹ́ni láàmú. Tí bá ń kàwé tàbí tí mo bá ń kọ̀wé, mo lè máa kọrin díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀. Tí bá ń kọrin díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn, ọkàn mi máa balẹ̀, inú mi máa dùn. Ìgbà mí, ó lè jẹ́ pé orin tí mò ń gbọ́ lórí rédíò àsọ̀rọ̀ máa gbèsì, òhun ni máa máa kọrin tẹ̀lé. Ìgbà mí dèré bá ti bá jáde tí mo bá dé, wọn kò lè jókòó kí màá kọrin díẹ̀ díẹ̀ kí màá kọrin kẹ́lẹ́. Tí bá ń ronú ìgbà mi, mo lè máa kọrin síta àmọ́ kò ní pọ̀, mi ò ní pariwo ẹ síta, èmi nìkan ni màá máa gbọ́. Tí bá ń kọrin kẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn, bẹ́ẹ̀ yẹn, ó máa ń jẹ́ kó dàbí pé èmi nìkan nìkan ni mo wà ní ayé, ṣé è mọ̀? Èmi nìkan ni mo, ni mo mọ lára. Ìgbà mí, mo máa ń kọrin kẹ́lẹ́ ìgbà mi kí ó jẹ́ pé wàhálà bá ti pọ̀ jù, mo fẹ́ fi ara balẹ̀ tàbí mo fẹ́ jẹ́ kí ẹlòmíràn fi ara balẹ̀, mo lè máa kọrin kẹ́lẹ́ kí màá fọwọ́ ra lórí, pàápàá jùlọ Olólùfẹ́ mi. Tí ó bá ti gbé orí rẹ mì lẹ́sẹ̀, màá máa fọwọ́ ra irun rẹ̀, màá máa kọrin kẹ́lẹ́ tí, tí tó máa fi sùn. Ìgbà mí tí nǹkan bá ti pọ̀ jù láyà mi tí ó jẹ́ pé mi ò lè gbe mọ́, Ìgbà mí, mi ò ti ẹ̀ ní mọ̀, màá ti máa máa kọrin, ohun mi ò kí ń lọ sókè, èmi nìkan náà ni mo lè gbọ́ nǹkan tí mò ń kọ. Tí bá rìn ìrìnàjò ńgbà mí tàbí mo rin ìrìn tí ó bá yẹ kó máa pẹ́, mo máa kọrin kẹ́lẹ́. Ó máa ń jẹ́ kí àsìkò yẹn dàbí pé kò sí rú ẹ̀ rí. Ìgbà mí tí ó bá jẹ́ pé, mo fẹ́ kọjú mọ́ nǹkan tí mò ń ṣe, mo lè máa kọrin kẹ́lẹ́ kí màá ṣe nǹkan tí mò ń ṣe. Ìgbà mí dèré bóyá mo wà tàá, mo jókòó, mo wò ìrírí ayé, mò ń wo àwọn èèyàn kọjá, mo lè máa kọrin kẹ́lẹ́ náà.

Ṣé o mọ bí a ti ń da oko dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń da oko dúró ní ìdojúkojú. Láàlákọ́kọ́, màá lo wo bí ilẹ̀ náà ṣe rí. Màá wo bóyá àwọn koríko tí mi ò fẹ́ bí yóò wà lórí ilẹ̀ mi àbí kó sì ń bẹ. Ìbó koríko, ewé tí ó ní wulò àtàwọn ọ̀dọ̀tí tó wà lórí ìyẹ̀pẹ̀ tí mo fi gbin ǹkan, gbogbo ẹni màá kọ́kọ́ yọ kúrò náà. Ìgbà mí ì mo máa ń fi àmì tó dúró ṣe pé èmi ni mo ni bíbàì, èmi kọ́ ni mo ni bí. Tí kọ́ bá ti kó gbogbo àwọn ǹkan tí mo fẹ́ fi ro oko mi bí ọkọ́ àti àdá, màá wá lo àwọn ìgbọ̀nsẹ̀ ẹranko. Màá rí dájú wípé gbogbo ẹ̀ ó ti wà létò. Màá wá ṣe ìṣirò bí mo ṣe fẹ́ ro oko náà ko tó di pé mo dọ́rí ilẹ̀ mi. Màá ṣírò bí màá ṣe ró, bí màá ṣe gbin àwọn ǹkan tó yẹ kí n yọ, gbogbo ẹni màá ṣírò pọ̀. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ni màá wúlẹ̀lẹ̀ ní díẹ̀ díẹ̀, ní díẹ̀ díẹ̀, ní ìpele, ní ìpele, ní ìpele. Wọ́n á ránṣẹ́ díẹ̀ díẹ̀. Iyẹ̀pẹ̀ yẹn kò ní fi bàjẹ́, kò ní di pé mo ba àwọn ǹkan jẹ́ àbí bí ǹkan tí ó yẹ kí dé ibẹ̀ mó dé bẹ̀. Tí bá máa máa gbin ǹkan, màá gbin débi wípé ojú kan náà ni gbogbo ẹ̀ màá dọ́rí kọ. Ẹsẹ̀ kan náà ni gbogbo ẹ̀ màá dọ́rí kọ. Kò ṣe pé màá gbin nídíá, máa yà máa àbí ráda ráda. Rárá o, màá fi ètò sí ǹkan mi. Mo sì máa ń fẹ́ kí ǹkan mi mọ́. Màá wo àwọn ǹkan tó bá le lára ìyẹ̀pẹ̀ yẹn tí mo mọ̀ pé mi ò lè fi gbin ǹkan, gbogbo ẹni màá yọ kúrò tàbí kí n fọ́ wọn. Ìgbà míì, mo lè lo ǹkan nínú àwọn irinṣẹ́ mi kí n fi ré gbogbo àwọn ìdọ̀tí kúrò. Tí ìyẹ̀pẹ̀ ò bá tó fún mi láti fi gbin ǹkan tí mo fẹ́ gbin, màá lọ wá ibi tí ìyẹ̀pẹ̀ bá kọ́ sí. Màá wá dà sí, màá lọ gbin, màá lọ gbé ń bẹ̀, màá wá dà sí oko mi. Mi kì í fẹ́ kí n dìlẹ̀lẹ̀ kó ó jí ń ju, kó jí ń ju, torí ìgbà tí bá máa ń kó eré oko mi, mi ni màá gbẹ́lẹ̀ lọ. Ìgbà mí sì ni ó máa ń ba ìyẹ̀pẹ̀ tí mo fẹ́ fi gbin ǹkan jẹ́. Kó tẹ́tọ́ dí pé mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, màá ti nu gbogbo ǹkan tí mo fẹ́ fi ṣiṣẹ́, àwọn oríṣẹ́ mi. Tí bá dẹ̀ tí lòótọ́ gbogbo náà ni màá fọ̀. Mi ò fẹ́ ìdọ̀tí. Ìgbà mí ì, màá lo ìṣẹ́dú mẹ́rin sí márùn ún màá fi sinmi. Tí bá ti ń ro oko yẹn díẹ̀ dé bí kan tàbí tí bá ti gbin ǹkan díẹ̀ dé bí kan àbí tí bá yẹ pé mo ti bílẹ̀lẹ̀ dé bí kan. Tí bá ti fọwọ́ bọ ìyẹ̀pẹ̀ mi tí mo rí pé ó ti tó àsìkò tí mo lè gbin ǹkan, màá wá bẹ̀rẹ̀ sí ní máa gbin díẹ̀ díẹ̀. Àwọn ọ̀gbọnsẹ̀ ẹranko màá wá dà sí. Tí bá ti gbin ǹkan tí mo fẹ́ gbin, màá wá bu omi sí káàkiri. Màá rí dájú wípé omi dé gbogbo ibi tí mo fẹ́ kó gbin, gbogbo ibi tí mò ń gbin ǹkan sí, omi dé gbogbo ẹ̀. Tí bá ti ṣe tán, tí bá ti kó gbogbo ǹkan tí mo fiṣẹ́ tí mo ti fọ gbogbo ẹ̀, tí mo rí gbogbo ẹ̀ mọ́, àwọn ibi tí mo kó àwọn ìdọ̀tí sí, tí mo ti kó gbogbo ẹ̀ jọ, mo ti lọ dà sí ibi tí a máa ń kó ìdọ̀tí sí. Gbogbo àwọn bàtà, aṣọ, gbogbo ẹ̀ tí bá ti bọ́ gbogbo ẹ̀, màá kó sínú ibi kan, bóyá nínú àpò tí màá kó lọlé tí màá lọ fọ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Hmm. Ìgbà tí ó bá wù mí mo lè fọ ọwọ́ o. Ojoojúmọ́ gan ni mo máa ń fọ ọwọ́ mi. Tí n bá ti jí láàrọ́, mo máa fọ ọwọ́ mi. Tí n bá ti jẹun tán láàrọ̀, màá lọ fọ ọwọ́. Tí bá ti lò balùwẹ̀ tán, màá tún lọ fọ ọwọ́ mi. Tí bá jẹ́ pè èmí ni mo dáná ni, tí n bá ṣe ń dáná náà ni màá ṣe máa fọ ọwọ́ kí n tún tú mú nǹkan mi. Tí bá jẹ́ pè èmí ni mo dáná, àwọn oúnjẹ tútù bí ẹja, bí ẹran, bí ìrẹsì, kó tó di pé a ṣèé, màá fọ ọwọ́. Tó bá jẹ́ pè tí n bá ti tọ́, tí n bá ti fọ ọwọ́ ba owó, tí n bá ti fi sínú àpò tàbí mo ti fi sínú ẹrù mi, mo máa fọ ọwọ́ mi. Tí n bá ti délé láti tà, màá fọ ọwọ́ mi. Tí bá jẹ́ pè mo lọ dà nkan nù ni, mo máa fọ ọwọ́ mi. Tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, tí mo jẹ oúnjẹ ọ̀sán tán, mo máa fọ ọwọ́ mi. Tí mo bá húkọ́ tàbí tí mo bá sín ṣọ́wọ́, màá lọ fọ ọwọ́ mi. Tí n bá ti nù inú ilé tán, màá fọ ọwọ́ mi. Tí bá ti roko tán, mo máa fọ ọwọ́ mi. Tí bá ti dáná alẹ́ tán, mo máa fọ ọwọ́ mi. Tí bá ti jẹun alẹ́ tán, mo máa fọ ọwọ́ mi. Tò bá jẹ́ pè mo fi nkankan panu ni, màá fọ ọwọ́ mi. Tí n bá fọwọ́ kan nkan bóyá bíi igi tàbí ẹranko, màá fọ ọwọ́ mi. Tí n bá bá èèyàn gbé nǹkan tàbí mo gbà nǹkan lọ́wọ́ èèyàn, màá fọ ọwọ́ mi. Bẹ́ẹ̀ni, tí n bá fọwọ́ kan ilẹ̀ kan àbí mo fọwọ́ kan irin tàbí nǹkan kan tí ó ti ẹ̀ tẹ́mi lọ́rùn, mo máa fọ ọwọ́ mi. Tí n bá fẹ́ lọ sùn lálẹ́, mo máa fọ ọwọ́ mi. Tí n bá, tí n bá dẹ́ pé mò ń jẹun àbí mò ń ṣe nǹkan, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo fọwọ́ run imú ni, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo fọwọ́ kó ìgbẹ́ ọmọdé tàbí mo nù aṣọ tó fi sídi tàbí mo fẹ́ sọnù, mo máa fọ ọwọ́ mi. Tí n bá ti fọ aṣọ tán gan, màá fọ ọwọ́. Tí bá ti gbá alẹ́ tán, mo máa fọ ọwọ́ mi. Mo fọwọ́ kan ìdọ̀tí ni o àbí mo fọwọ́ kó dọ̀tí ni, mo máa fọ ọwọ́ mi. Bòyá mo fẹ́ fọ ẹ̀fọ́ kó tó di pé mo sèé, màá fọ ọwọ́ mi. Tí bá lọ síta tí mo lọ jẹun tí mo dé padà, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo wọ ọkọ̀ akérò, màá fọ ọwọ́ mi. Tí ó bá jẹ́ pé mo lọ bá àwọn èèyàn, mo bọ̀ wọ́n lọ́wọ́, màá fọ ọwọ́ mi. Bóyá mo fẹ́ ṣe tíì ni àbí mo fẹ́ mú omi, màá fọ ọwọ́ mi kí i tó ṣe é. Tí n bá ti kun ọṣẹ àwòrán tán tàbí mo ti kù-ún, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo kó ọjà ni, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo fọwọ́ mi kó ọjà mo lọ, mo lọ gbé fún ẹni tó nií, mo máa fọ ọwọ́ mi. Tí n bá sín ṣi ẹ̀gbẹ́ oúnjẹ, màá sáré lọ fọ ọwọ́ mi. Tí n bá bọ́ èèyàn lọ́wọ́ tàbí mo dì mọ́ èèyàn, màá lọ fọ ọwọ́ mi o. Tó bá jẹ́ pé mo jẹ nǹkan tí ó jẹ́ pé òórùn lágbára gan, màá lọ fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo mú nǹkan dání, tí ó jẹ́ pé ó ń ṣe mọ́ mi ò dọ̀tí, ó n rùn mọ́mi lọ́wọ́, màá lọ fọ ọwọ́ mi. Tí bá lọ dà ìdọ̀tí náà, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mò ń ṣe nǹkan lórí íńtánẹ́ẹ̀tì ni àbí mò ń kàwé, màá fọ ọwọ́ mi kí i tó jẹun. Tàbí tó bá jẹ́ pé mo ti ẹ jẹun kó tó di pé mo ṣe gbogno ìyẹn, mo màá fọ ọwọ́ mi. Tí bá fọwọ́ kan ajá mi, màá fọ ọwọ́ mi. Tí n bá fọwọ́ kan ewé mi tó wà níta, màá fọ ọwọ́ mi. Màá fọ ọwọ́ mi kó tò di pé mo kírun, kó tó dí pé mo kírun tàbí mo ṣẹ̀ nǹkan tó nípa Ọlọ́run. Tí tó kí n tó fọwọ́ kan àga tí mò ń jókòó tàbí ibùsùn tí mò ń gborí lé, màá fọ ọwọ́ mi. Tó bá jẹ́ pé mo gbà nǹkan láti tà, màá fọ ọwọ́ mi. Tí n bá ti gbàá kó tó di pé mo gbàá gan. Tíó bá jẹ́ mo fẹ́ lọ gbowó níta ni, màá fọ ọwọ́ mi. Tí bá bá èèyàn gbé nǹkan tó wúwo, màá fọ ọwọ́ mi o. Tí n bá lò kọ̀m̀pútà níbi iṣẹ́, màá fọ ọwọ́ mi. Tí bá délé láti ibi iṣẹ́, mo máa fọ ọwọ́ mi. Tí n bá dél láti ibi iṣẹ́, màá fọ ọwọ́ mi, màá tún wẹ̀. Torí pé mo ò ń fọ ọwọ́ yìí, òun mo fi ń jẹ́ kí ara yá o. Ẹ̀yàn ò gbọdọ̀ kó àìsàn. Torí nǹkan tó tún yára kò àìsàn jù ni pé kí ẹ̀, kí èyàn, òun ní ọwọ́ tàbí àwọn èékáná. Tí n bá dẹ̀ màá fọ ọwọ́ mi bẹ́yẹn, màá fọ gbogbo ọwọ́ pẹ̀lú ọṣẹ ni kó ń ṣomi lásán. Màá fọ ṣẹ, màá wá fọwọ́ gbo gbogbò ibí èékáná mi, gbogbo bí tó dúdú yẹn, gbogbo ẹ ni máa fọ.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni abúlé bẹ́ẹ̀ ni, torí pé kí ni, ibi yẹn tutù. Kò sí ìgbà tí èèyàn bá lọ bẹ̀ tọ́ kàn èyàn ó ní balẹ̀. Kò sí pé èyàn ń gbo ariwo ọjà kankan. Kò sí pé àwọn kan ń gbá ara wọn jà tàbí àwọn ọmọ tá ń dàbẹ́rú kankan rú. Abúlé máa ń tutù. Ó máa ń dákẹ́ ni kó sáré wo kankan. Pápà jùlọ tí bá lọ bẹ̀, atẹ́gùn bẹ́ẹ̀ yẹn, atẹ́gùn àlàáfíà ni. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń mọ́ pápà jùlọ pẹ̀lú gbogbo àwọn nǹkan wọn. Àwọn aláwọ̀ ewé tó lọ sú wa, sé àwọn igi aláwọ̀ ewé mi fẹ́ sọ ni. Àbí àwọn igi tó jẹ́ pé ó fi ń ṣe oríṣiríṣi nǹkan tó gbìn selu. Ti bá ti ẹ̀ jí ní àárọ̀, inú mi máa ń dùn tí bá gbọ́ táwọn èyè yẹn máa ń ké. Torí mo mọ̀ pé ìlú tí mo wà yìí ariwo ní ni gbogbo ìgbà. Ẹ lè fi wé àdúgbò mi ràrá rárá Ládu gbò mi i, ẹyẹ kó ló máa ń ké láàárọ̀. Ẹ́ ti máa gbọ́ kí mọ́tò máa dún tàbí kà wọn èyàn máa jà. Àmọ́ ní abúlé, gbogbo nǹkan máa ń dákẹ́ ẹ ni. Ẹyẹ ló máa máa ké láàárọ̀. Ìgbà mí, tí mo bá rìn níta, tí mo bá dé abúlé, mo máa fẹ́ gbátẹ́gùn tà. Màá rìn káàkiri gbogbo àdúgbò. Màá fẹsẹ̀ po ìyẹ̀pẹ̀ lóríṣiríṣi ríṣe torí emi náà fẹ́ sún mọ́ àyíká mi. Ara mi máa ń baálẹ̀, kò sári kó sí nkankan. Màá lọ síbi tí òkun bá wà tí ómi ti ń sàn. Ariwo òkun yẹn, ah! Ara èèyàn á tutù pápàjùlọ èèyàn á tú lúwẹ̀ẹ́nú ẹ. Bẹ́ẹ̀ ni, tóun bá wá fẹ́ràn ní ìlú, ó máa ń rẹwà gan. Ó máa ń dùn mọ́ mi kí n jókòó sí abẹ́ igi kí n máa ka ìwé tàbí mo fẹ́ sun àlàáfíà, màá jókòó sí abẹ́ igi tàbí mo fẹ́ kí òórùn ewé tútù kó máa fẹ́ sí mi. Tí àwọn, àwọn tó lọ ro oko tó bá dé, màá ma bá wọn sọ̀rọ̀. Màá ma kọ́gbọ́n látara wọn. Wọn á sọ fún mi bí ko wọn ṣe rí. Wọn á sọ fún mi gbogbo nǹkan tó bá gbin, bó ṣe gbìn ín. Kódà wọn tú fi ń tajà, màá fẹ́ràn la tí màá rí oríṣiríṣi àwọn ẹranko. Ewúrẹ́ ni o. Agantàn ni o. Màlúù, adìyẹ, lóríṣiríṣi bẹ́ẹ̀. Ayépọ̀. Oríṣiríṣi oko lè máa rí. Ẹ máa rí oko ọ̀gẹ̀dẹ̀. Ẹ máa rí oko ẹ̀wà, oko ìrẹsì, oko àgbàdo, ó lọ sú wa ni. Ìgbà mí ẹ̀, mo máa ń gun orí àpáta kí n ló dúró kí n wo gbogbo ìlú káàkiri. Gbogbo ibi tó jẹ́ pé mi ò lè dé. Kí ń kú kú gùn àpáta kí n lọ wo gbogbo ẹ̀. Pápà jùlọ tí ó bá di bí owó alẹ́, tí bá jókòó sórí àpáta, màá ma wo gbogbo ìràwọ̀ lọ ó máa ń rẹwà. Oríṣiríṣi èso ló ti wà ní ìlú. Àgbọn, a máa lọ ká àgbọn. A máa lọ ká ọsàn. A máa lọ ká ìbẹ́pẹ lóríṣiríṣi bẹ́ẹ̀ lóko lóríṣiríṣi. Ilé ayé wọn nínú ìlú, wón gbé ilé ayé irorun, gbogbo nǹkan wọn létòlètò ní. Tàbí, ṣé ìgbà tí mo fẹ́ sọ ni, tí gbogbo wọn bá kó ara wọn jọ tó bẹ̀rẹ̀ sí ní lùlù táa ń jó táa ń kọrin. Gbe sí ayé ní ìlú, ó dáa.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ̀? Ìrọ̀lẹ́ mi máa ń bẹ̀rẹ̀ tí bá ti dé láti ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, ìgbà mí mo lè rẹjú dí ẹ̀. Ìgbà tí bá dé láti ibi iṣẹ́, màá fọ ọwọ́ mi, màá fọ ojú mi tí mo bá délé. Ìgbà mí mo lè dáná ní oúnjẹ alẹ́ tàbí kí nko mú nkan kan fi pá nù. Bi oya ósàn ni tàbí ẹ̀pà tàbí búgàn. Ti bá dáná lálẹ́, inú mi máa ń dùn torí pé kí ni kò sí nkan kan láti di mi lọ́wọ́ kó dà máa tú ri ayé po oríṣìíríṣìí pó. Ìgbà mí mo máa je óúnjẹ alẹ́ pẹ̀lú àwọn ẹbí mi. Ìgbà mí dè re, a lè jókòó ká máa bá ara wa sọ̀rọ̀, ká sọ̀rọ̀ bọ́jọ́, wa ṣe ri. Ìgbà mí a lè máa pín ìtàn ká máa bá ara ká máa sọ ìtàn, koni kàluku máa sọ ìrírí ti ẹ́. Ìgbà mí, tí bá ti dáná tá bá ti jẹun, màá bọ́ sí ilé ìdáná, màá nu gbogbo ẹ̀, màá fọ ọgbà òbò tó wà níbẹ̀. Ìgbà mí a lè lè wo tẹlifísàn, ká gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ tàbí ká wo eré ìdárayá lórí tẹlifísàn. Ìgbà mí dè rè, mo máa ń gbọ́ orin ní alẹ́ o kí ó tó di pé mo sẹ̀ lọ sùn. Ìgbà mí mo lè ka ìwé tàbí kí n kọ nǹkan tuntun. Ìgbà mí mo lè máa ba ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí mo jẹ̀ lè rìn káàkiri àdúgbò, màá ti lọ fi yẹn kí àwọn ọ̀rẹ́ mi. Lai mo yègbà nírọ̀lẹ́ ni màá bọ́ síta. Màá lọ nu apá, màá lọ nu ẹsẹ̀, màá sáré káàkiri àdúgbò kí fi nu ara. Ìgbà mí mo lè kírun tàbí kí n ṣe àdúrà, kí n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbà mí dè érè, mo kò lè jókòó kí n má ṣe nkan kan. Ní ìrọ̀lẹ́, Ìgbà mí, mo lè bá àwọn àbúrò mi kí fi bá wọn ṣe ẹ̀kọ́ ile iwe wọn tàbí tàwọn mọ̀ mi. Ìgbà mí dè érè, mo lè bomi sí gbogbo ewé mi tó wà níta. Ìgbà mí mo lè gbálẹ̀ tàbí kí n fún àwọn aṣan tí bá mọ̀ pé ọjọ́ kejì mi ni ráyé. Ìgbà mí mo lè kó gbogbo àwọn nkan mi kí n kó sí ibi tó yẹ kó wà, bàtà kó wà níbi tó yẹ kó wà, aṣọ kó wà níbi tó yẹ kó wà. Ìgbà mí dè rè, mo lè jókòó kín ro gbogbo nkan tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ kejì. Ìgbà mí, mo lè máa ka ìwé tàbí kí màá ya àwòrán tàbí kí tẹ̀ ẹ́ máa kọ ìwé. Ìgbà mí dè o lè jẹ́ ìrọ̀lẹ́ yẹn ni màá bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣìíríṣìí oúnjẹ tí màá gbé sínú ilé. Ìgbà mí, orí fóònù mi mo máa wà. Ìgbà mí, orí kọ̀ǹpútà ilé mi ni mo máa wà. Ìgbà mí mo lè máa bá àwọn òbí mi sọ̀rọ̀, ká jọ má sọ̀rọ̀, ká jọ má jómi tó ọ̀rọ̀. Ìgbà mí mo lè bọ́ ọkọ mi sọ̀rọ̀ kí èmi àti ẹ ká jọ má sọ̀rọ̀. Ìgbà mí, mo lè gbọ́ pódkástì. Ìgbà mí, mo lè máa ṣe a mo lè, mo lè gbá ayò, bẹ́ẹ̀ ni, èmi àti ọkọ mi. Ìgbà mí, mo lè po tí tí ń mu. Ìgbà mí mo lè fa àsìkò yẹn fí lọ kí àwọn ọ̀rẹ́ àti àwọn ará àdúgbò. Ìgbà mí mo kò lè jókòó síta kí n máa gbá tẹníìsì. Ìgbà mí mo lè máa ya àwòrán ní ààkìkiri. Ìgbà mí dè érè, bí a máa jókòó, màá máa ka bíbélì mi. Ìgbà mí mo lè jókòó kí n kọ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe bí a ní oṣù tàbí ọ̀sẹ̀ tó bá ń bọ̀. Ìgbà mí dè érè, mo lè máa bá ọkọ mi wo ara rẹ̀ tàbí kí n pẹ̀lú ẹ kí èmi àti ẹ ká jọ má sọ̀rọ̀. O lè jẹ́ àsìkò yẹn gan láti jọ máa mú ọtí. Bẹ́ẹ̀ ni, kò sí ìgbà gbogbo tí mi ò lè fi aṣálẹ̀ mi ṣe.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń fi wọ àsìkò láàárọ̀. Mo lè fi wọ àsìkò lọ́sàn án, mo lè fi wọ àsìkò lálẹ́. Mo máa ń wọ ago ọwọ́ mi tí bá fẹ́ bẹ̀rẹ̀ ìrìnàjò ọjọ́ mi. Mo máa ń wọ ago ọwọ́ mi tí bá kúrò ní ibi iṣẹ́ tàbí ilé ìwé tí mo bá lọ. Mo máa ń wọ ago ọwọ́ mi tí bá fẹ́ bá eyan sọ̀rọ̀. Mo máa ń wọ ago ọwọ́ mi tí ó bá yẹ pé mo ti pẹ́ ju debi tí mò ń lọ. Mo máa ń wọ ago ọwọ́ mi kí bá lè mọ àsìkò tí màá dé ibi tí mò ń lọ àbí àsìkò tí mo fẹ́ kúrò nílé. Tí bá ṣiṣẹ́ ń gba, màá wọ ago ọwọ́ mi. Màá le mọ ìgbà tí màá gba ìsìnmi iránpẹ́ tàbí tí mo fẹ́ ṣiṣẹ́ mi. Mọ́, mó ń gbìyànjú láti mọ àsìkò tí mo ti fi ṣiṣẹ́ dà, màá le mọ àsìkò tí màá sinmi. Mo máa ń wọ ago ọwọ́ tí bá jẹ́ pé mo fẹ́ gbá sinmi, kò de nse pé mo fẹ́ jẹun, mo kò fẹ́ gbá sinmi ni. Mo máa ń fi ago ọwọ́ mi yẹn, mo máa ń fi ń ṣe, mo máa ń fi ń ṣe àsìkò tí màá ṣe nǹkan lọ́jọ́ tí mo fẹ́ wo nǹkan tó máa ní àkókò ti ẹ̀. To bá jẹ́ pé mò ń dúró dè èèyàn ni, mo lè wọ ago ọwọ́ mi kí fi mọ ìgbà tí ẹni náà máa dé, nǹkan tó jẹ́ kí ẹni náà pẹ́. Mo lè fi ago ọwọ́ mi, mo lè fi dá ìjọ iṣẹ́ tí mo bá fẹ́ ṣe àbí bóyá mo ní ǹkan tí, ibi kan tí mo fẹ́ dé, ago ọwọ́ mi ni màá wò. Tí bá ti wọ ago ọwọ́ mi ní ọ̀sán bẹ́ẹ̀ yẹn, màá le mọ iye wákàtí tó kún fún mi láti ṣiṣẹ́. Tí bá jẹ́ pé mo fẹ́ pèèyàn lórí ago ni, màá wọ ago ọwọ́ mi láti mọ̀. Tí ó bá jẹ́ pé àsìkò tí màá lọ fún ìpàdé tí ń bọ̀, ago ọwọ́ mi náà ni màá wò. Ago ọwọ́ mi ló máa ń jẹ́ kí n mọ pé àsìkò bái ti tó, mo ti lo àsìkò tí mo fẹ́ lò fún jẹun, mo ti lò pé. Ago ọwọ́ mi ló máa ń jẹ́ kí n mọ ìbéèrè, òun ló máa ń jẹ́ kí n mọ òpin àsìkò tí mo fẹ́ fi sinmi dà. Tí ó bá jẹ́ pé iṣẹ́ kan tí mo fẹ́ ṣe tó jẹ́ pé mi ò tí ì ṣe rárá, ago ọwọ́ mi ló máa jẹ́ kí n mọ̀. Ìgbà mì tí bá fẹ́ rin ìrìnàjò, màá mọ ago ọwọ́ mi dá ní. Òun ni màá máa wọ àsìkò tí mo ti lò lójú ọ̀nà, ìgbà tí mo máa dé bẹ̀, ìgbà tí mo tún lérò bóyá mo máa dé bẹ̀. Ó dipe mo bẹ̀rẹ̀ iṣẹ́ kankan, màá wọ ago ọwọ́ mi. To bá jẹ́ pé mo ti ń sáré ju tóripẹ́ o láwọn ago kan tí èèyàn máa ń wọ̀ sọ wọ́n, ó máa ń sọ yé ìgbà tí èèyàn fi sáré dà, ìgbà tí èèyàn fi rìn dà nínú ọ̀sẹ̀ ni, nínú oṣù ni, mo lè wọ ago ọwọ́ mi. Tí ó bá jẹ́ pé àsìkò tí màá sinmi ni ń rọlẹ̀ àbí tí màá ṣe tán níbi iṣẹ́ ti tó, ago ọwọ́ mi ni màá wò. Tí ó bá ti ń di àsìkò tí màá dáná, ago ọwọ́ mi náà ni mo máa wò. Tí ó bá ń di àsìkò pé, pé tó jẹ́ pé màá ra oúnjẹ tí bá rí pé àsìkò ti lọ, ago ọwọ́ mi náà ló máa sọ fún mi, bá ti kú tí lọ. Ago ọwọ́ mi máa ń jẹ́ kí n mọ̀ pé nǹkan bá yí mo fẹ́ ṣe ní ìrọlẹ̀. Bí àmo fẹ́ kowé ni o, mo fẹ́ kàwé ni o, mo fẹ́ ṣiṣẹ́ ni o, mi ò ṣiṣẹ́ ni o, ago ọwọ́ mi ló máa jẹ́ kí n mọ̀. Ago ọwọ́ mi máa ń fún mi ní àkókò. Kò ní jẹ́ kí n ṣe iṣẹ́, iṣẹ́ jù, kò de ni jekìn sise rárá pé mi ò ṣiṣẹ́ rárá. Ko to dí pé mo gbá isinmi, màá ti wọ ago ọwọ́ mi. Àsìkò tí ọkọ̀ máa ń kúrò ní ibi tó máa ń dúró sí, màá wọ ago ọwọ́ mi. Tí ó bá jẹ́ pé wọ̀n í ti sọ pé ká máa lọlé tí mo dẹ̀ ti mọ̀ pé, tí mo de robbóyá àsìkò wà, ago ọwọ́ mi ni màá fi mọ̀ bóyá àsìkò ṣí wà àbí kò sá àsìkò mọ́.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Tí mo bá ṣẹ̀yàn, mo lè pè lórí ago, tó bá jẹ́ pé ibi tó bá wà mi ò lè dé bẹ́ẹ̀, màá pè, màá tọrọ àforíjì lọ́wo ẹ̀. Tàbí kí n pè lórí fídíò lórí fóònù mi kí n bẹ́ kò má bínú. Tó bá jẹ́ ẹ n tí mo lè wá lọlé, mo lè kúnlẹ̀ bẹ́ẹ̀ kó má bínú. Mo ṣe ọkọ mi ní ijẹrin, èmi gan mọ̀ pé mo ṣẹ̀, mo dẹ̀ pè sí yara, mo kúnlẹ̀, mo dẹ̀ bẹ, ó dẹ̀ dárí jín mi. Gbgbo ọ̀nà leeyan lè fi bẹ̀ ẹ́ yàn, gbogbo ọ̀nà lè fi tọrọ àforíjìn. Tó bá ti má jẹ́ pé nǹkan tó ṣe tẹ́lẹ̀, o ò ní ṣe mọ́, o ò ní fa ṣọ́ iru ẹ́, o ò ní fi ṣòrò mọ́.